Ìgbà tó kẹ́yìn tí mo lọ sí ibi orin àti lé ní ọdún kan sẹ́yìn tí mo ti lọ sí ibi orin nítorí mi ò kí ń ráyè láti jáde pupo. So àti lé ní bí ọdún kan sẹ́yìn tí mo ti lọ sí ibi orin bẹ́ẹ̀ni, àti lé ní bí ọdún kan sẹ́yìn.

Mo máa ń rí wípé ọjà mi dára pẹ̀lú pé mo máa ń ṣètò ọjà mi bó ṣe yẹ kí n ṣètò rẹ̀. Iyẹn nípa production rẹ̀, máa make sure, mo máa ń rí dájú pé production yẹn dára. Bẹ́ẹ̀ni bi mo ṣe máa ń jẹ́ kí ọjà mi dára pẹ̀lú. Màá de package ẹ ní èyí tí ó fi tẹ àwọn consumer lọ́rùn, ìyẹn àwọn alábàrá ọjà mi lọ́rùn. Bẹ́ẹ̀ni.

Rárá o, mi ò tí lè ẹni kankan kúrò ní ibi iṣẹ́ rí nítorí mi ò fẹ́ gbàjẹ́ lẹ́nu ènìyàn. Àwọn Yorùbá náà ló sọ pé ẹnu ọ̀nà fún ẹni, ọ̀nà ọrán ẹni ni. Nítorí ìdí èyí, mi ò fẹ́ bàjẹ́ kúrò lẹ́nu ènìyàn kankan. So mi ò tí lè ẹni kankan kúrò ní ibi iṣẹ́ rí rárá àti rárá.

Mi ò kí n fi kọ́kọ́rọ́ mi sí ibi kankan tí mo bá ti ń jáde. Mo máa ń mu kọ́kọ́rọ́ mi dání ní tí mo bá ti ń jáde. Bẹ́ẹ̀ ni mo máa ń fi ṣáápù mi, àbí tabi kí n fi sí orí tábìlì ọ́fíìsì mi nígbà tí mo bá wà lọ́fíìsì. Àmọ́ nípè kí n fi kalẹ̀ sílé tí mi ò sí nílé rárá o. Mi ò kí ń fi kọ́kọ́rọ́ mi kalẹ̀ sílé.

Mi ò ní gbogbo irú irú èyí tí mo fẹ́ràn nínú yàrá mi. Èyíkéyìí tó bá dára ni mo fẹ́ nínú yàrá mi, bẹ́ẹ̀ni. Mi ò ní èyii tí mo fẹ́ràn jù, àmọ́ èyíkéyìí tó bá dára, òun ni mo fẹ́ nínú yàrá mi. Hmm, èyíkéyìí tó bá dára ni mo fẹ́ nínú yàrá mi, bẹ́ẹ̀ni.

Bẹ́ẹ̀ni mo máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ni mo máa ń kọ́ orísìírísìí ǹkan gan pẹ̀lú lórí Íńtánẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ni Íńtánẹ́ẹ̀tì ó mú kí iṣẹ́ ti ẹ̀ rọrun ní ẹ̀gbẹ́ kan. Bẹ́ẹ̀ni torí orísìírísìí ǹkan tó lè wúlò tó sì lè ṣe ènìyàn láǹfààní, ni èèyàn ń kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì. Sé ó nítorí ìdí èyí bẹ́ẹ̀ni mo máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún. Bẹ́ẹ̀ ni, tí àwọn òṣìṣẹ́ mi bá ṣiṣẹ́ tó dára, tí wọ́n dẹ̀ ṣiṣẹ́ bó ṣe yẹ kí wọ́n ṣiṣẹ́, mo máa ń fún wọn ní owó àfikún. Bẹ́ẹ̀ ni, mo máa ń fá àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún tí wọ́n bá ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kí wọ́n ṣe. Tí wọ́n bá ṣe iṣẹ́ náà kó dára, mo máa ń fún wọn ní owó àfikún.

Mo máa ń tọrọ àforí jìn. Bó ṣe yẹ kí ń tọrọ àforí jìn, bẹ́ẹ̀ni, tó bá jẹ́ eyàn ni mo ṣẹ. Ti mó fẹ́ tọrọ àforí jìn lọ́dọ̀ rẹ̀, màá lọ bá à màá bẹ̀ ẹ́, màá ní kí ó má bínú, kó dẹ̀ dáríjìn mi. Tó bá dẹ̀ kí ó bẹ́, lọ́làn fẹ́ tọrọ àforí jìn, màá ṣe alùwàlá, màá kí wọn, màá dẹ̀ ráwọ́ ẹ̀bẹ̀ Ṣ'ọ́lọ́run n, kó lọ́hùn dáríjìn mi. Mi ò tí ń fíru aṣọ náà ṣorò mọ́, mi ò tún ni Hu irù wà yẹn mọ́. Boí mo ṣe máa ń tọrọ àforí jìn yẹn.

Oṣù kejì o, oṣù kejì yẹn túmọ̀ sí February ní èbò ní èdè gẹ̀ẹ́sì tàbí èbò o. Oṣù kejì February òun ni wọ́n bí mi bẹ́ẹ̀. Oṣù kejì February tó túmọ̀ sí February ní èbò gẹ̀ẹ́sì àbí èbò òun ni wọ́n bí mi oṣù kejì.

Kọ̀m̀pútà tí mo ní tí mò ń lò nísìnyí, òun ni HP. Product HP. Bẹ́ẹ̀ni, product HP ni kọ̀m̀pútà tí mo ní tí mò ń lò nísìnyí. Bẹ́ẹ̀ni product òun dára púpọ̀. Ka mọ́ pòrọ̀ ìké product náà, ó dára. Product náà dára púpọ̀. Àwọn product mìí náà wà tó dára o, àmó product HP ni mò ń lò. Ó ṣàfàní fún mi, ó sì dára púpọ̀.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà. Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà nítorí pé n tí mo ń tà fún àwọn kọ́sítọ́mà si mi niyen, àwọn alábàrájà mi n tií mò ń tà fún wọn niyen. So mo gbọdọ̀ ṣe ìtọ́jú rẹ̀ dáadáa nítorí ton bá rọjà náà kí inú wọn má dùn kayo wọn má kún. Nítorí ìdí èyí, mo máa ń tọ́jú ọjà mi dáadáa.

Bẹ́ẹ̀ni ojú mi dára. Bẹ́ẹ̀ni àwọn èèyàn tó yìn mí ká àtàwọn tó sún mọ́ mi wọ́n ní ojú mi dára. Ṣóò nítorí ìdí èyí mo fi lè sọ wípé ojú mi dára. Bẹ́ẹ̀ni ojú mi dára.

Oríṣìíríṣìí èso ni mo fẹ́ràn láti máa jẹ. Àmọ́ èso tí mo fẹ́ràn jù tí mo nífẹ̀ si jù, òun náà ni ápù. Bẹ́ẹ̀ni, ápù àti ọ̀gẹ̀dẹ̀. Bẹ́ẹ̀ni, ìyẹn táwọn èèbó àbí èdè Gẹ̀ẹ́sì mọ̀ sí bànánà. Àwọn èso tí mo fẹ́ràn láti máa jẹ jù ni ápù àti ọ̀gẹ̀dẹ̀, bànánà.

Bẹ́ẹ̀ni, owó tí mò ń gbà ò dára tó bẹ́ẹ̀ ni nítorí ìtẹ́lórùn. Ko sí kókó gan nígbeṣi ayé yìí. Só owó tí mò ń gbà ò tẹ́ mi lọ́rùn àmọ́ yóò dùn mọ́ mi tí wọ́n bá lè ṣàfikún fún mi òó, bẹ́ẹ̀ ni yóò wù mí yóò sì dùn mọ́ mi tí wọ́n bá lè ṣàfikún fún mi. Àwọn owó tí mò ń gbà ò dára bẹ́ẹ̀.

Bẹ́ẹ̀ni, à, mo máa n jẹ oúnjẹ tó kù, bẹ́ẹ̀ni torí mi ò nífẹ sí k'ounjẹ maa ṣòfò, bẹ́ẹ̀ni. Kàkàkà oúnjẹ ṣòfò ìkunwù à, bẹ́ẹ̀ni torí ìdí èyìí, bẹ́ẹ̀ni mo máa n jẹ oúnjẹ tó kù, bẹ́ẹ̀ni mo máa n jẹ oúnjẹ tó bá kù.

Bẹ́ẹ̀ni mo ní káàdì iṣẹ́, bẹ́ẹ̀ni. Káàdì t'áwọn èyàn bá rí lára mi wọ́n ò fi mọ̀ pé iṣẹ́ tí mo ń ṣe nìí, bẹ́ẹ̀ni. Wọn yóò sì fi lè fi ṣàpèjúwèé mi dáadáa, bẹ́ẹ̀ni. Nítorí ìdí èyí mo ní káàdì iṣẹ́, bẹ́ẹ̀ni. Káàdì n ṣì rèé ó dẹ̀ dára púpọ̀, ó lánfààní oríṣìíríṣìí tó máa ń ṣe fún àwọn òṣìṣẹ́. Nítorí ìdí èyí bẹ́ẹ̀ ni mo ní káàdì iṣẹ́.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò bẹ́ẹ̀ ni tí mo bá fẹ́ kọṣẹ́ àbí tí mo bá fẹ́ jẹun àbí tí mo bá fẹ́ fúyàn ní ǹkan bẹ́ẹ̀ ni ìgbà mí tí mo bá fẹ́ mumí àbí tí mo bá fẹ́ bá eeyan lọ́wọ́. Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò nítorí ìdí èyí. Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò bẹ́ẹ̀ ni ọwọ́ ọ̀tún ni mo máa ń lò.

Mo máà ń gbọ́ ìrò àwọn oníbàárà nígbàtí èmi àti wọn bá jọ ń sọ̀rọ̀. Mo ma ń tẹ́tí sí àlàyé tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ni. Mo ma ń ṣàkíyèsí sí ọ̀rọ̀ wọn dáadáa àti bẹ́ẹ̀ ni má tíì mọ èrò tó wà lọ́kàn wọn bẹ́ẹ̀ni nípa ọjà mi bí mo ṣe má ń gbọ́ ìrò àwọn oníbàárà nìyẹn.

Ti mo bá fẹ́ sùn, bẹ́ẹ̀ní, bi mo bá fẹ́ sùn, ìrọ̀rí méjì ni mo máa ń lò. Má fìkan síbi orí mi, màá dẹ̀wà kan mọ́yá. So ti n bá ti fẹ́ kí n ba lè gbádùn òòrùn mi dáadáa, ti mo bá ti fẹ́ sùn, ìrọ̀rí méjì ni mo máa sábà lò. Bẹ́ẹ̀ní, ìrọ̀rí méjì mo máa ń lò ti mo bá ti fẹ́ sùn.

Rárá o, mi ò kí ń mu coffee ní ibi iṣẹ́ bẹ́ẹ̀ni, rárá mi ò kí ń mu coffee ní ibi iṣẹ́ nítorí mi ò nífẹ́ sí coffee. Tea ni mo fẹ́ràn jù. Nítorí ìdí èyí, mi ò kí ń mu coffee ní ibi iṣẹ́ rárá àti rárá.

Asọ tí mo fẹ́ràn wọ̀ náà ni asọ ilẹ̀ wa bẹ́ẹ̀ni. Ẹwù ti wọn gbẹ ní native àti ṣòkòtò, ìró àwọn aṣọ tí mo fẹ́ràn wọ̀ nu. Bẹ́ẹ̀ni, àwọn aṣọ tí mo fẹ́ràn wọ̀ ni. Ìgbà mísìre mo lè wọ ṣẹ́ẹ̀tì àti ṣòkòtò lásán, ìru àwọn aṣọ tí mo fẹ́ràn wọ̀ nu.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà ìwé, hmm nígbà tí mo fi wà ní ilé ìwé, gbogbo ẹ̀kọ́ ni mo fẹ́ràn o, àmọ́ èyí tí mo fẹ́ràn jù ọ̀ún náà ni mathmatics bẹ́ẹ̀ ni èyí tí mo fẹ́ràn jù gan nu nígbà tí mo wà ní ilé ìwé.

Mo ma ńtọ́jú èékánná mi pẹ̀lú pé kí n má a gẹ́ ní gbogbo ọjọ́ Àlàmísì Àlàmísì. Lọ́sẹ̀ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ni bimoṣe ma ńtọ́jú èékánná mi nìyẹn. Mi ò níìfẹ̀ sí kí èékánná mi mọ̀gùn púpọ̀ nítorí a má a kó dẹ̀tì tí ò sí dára fún àgbọ̀ ara. Nítorí ìdí èyí, gbogbo ọjọ́ Àlàmísì Àlàmísì mo ma n gẹ́ èékánná mi.

Mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ mi ṣiṣẹ́ bó ṣe yẹ kí n bá wọn ṣiṣẹ́. Iṣẹ́ tó bá dà wá pọ̀ la máa ń dáa jù, bẹ́ẹ̀ ni iṣẹ́ tó wà wá jù wa la máa ń dáa jù. A ó sì rí i dájú wípé a parí iṣẹ́ yẹn lọ́nà tó tọ́ àti lọ́nà tó yẹ. Bi mo ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ mi ṣiṣẹ́ nìyẹn.

Rárá o, mi ò ní àìsàn ìkórìíra sí oúnjẹ kankan. Gbogbo oúnjẹ lọ́dọ̀ rùàwa yìí jíjẹ ni, bẹ́ẹ̀ni, jíjẹ ni gbogbo oúnjẹ lọ́dọ̀ rùàwa yìí. Nítorí ìdí èyí, mi ò ní àìsàn ìkórìíra sí oúnjẹ kankan. Gbogbo oúnjẹ ni mo nífẹsí Pátápátá.

Rárá o, mi ò ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Ìgboyà ni mo máa ń ní tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Páápàá mo nífẹ̀ẹ́ sí láti máa sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn bẹ́ẹ̀ ni. Nítorí ìdí èyí, mi ò ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn.

Tí iṣẹ́ náà bá gbà kí n ṣiṣẹ́ ju wákàtí lọ, bẹ́ẹ̀ni mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Àmọ́ ẹ̀kọ́ kan ni o, kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ, bẹ́ẹ̀ni ẹ̀kọ́okan náà ni mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ.

Data tí mo máa ń ló lòsèosè ó pò tó, yóò lè tó ìgbà míì. Ó lè tó fourteen gig bẹ́ẹ̀ni ìgbà míì sì rè e ó lè ju bẹ́ẹ̀ lọ. Data tí mo máa ń lò lọ́sọ́ọ̀sẹ̀ pọ̀ gan an o, bẹ́ẹ̀ni ó pọ̀ púpọ̀. Ó lè toó fourteen gig àbí kó jù be lo.

Bẹ́ẹ̀ni mo máa ń fi àwọn fáìlì kọ mi pamọ́ sórí kílàúdì bẹ́ẹ̀ni. Nítorí ibe ìbẹ̀ tún rọrùn díẹ̀ láti fi fáìlì pamọ́ sí. Kò sí tóní tètè sọnù lórí kílàúdì. Nítorí idí ẹ̀yìí, mo máa ń fi fáìlì mi pamọ́ sórí kílàúdì bẹ́ẹ̀ni.

Bẹ́ẹ̀ni mo máa ń déní àkókò bẹ́ẹ̀ni, nítorí mo nífẹ̀ẹ́ pé kí ma ṣe nǹkan lásìkò tó tọ́ àti lásìkò tó ye. Gbogbo tín bá n ṣe, mo láìkì láti máa déní àkókò níbi gbogbo ibi tí mo bá wà àbí nǹkan tí mo bá ń ṣe nítorí ìdí èyí. Bẹ́ẹ̀ni mo máa ń déní àkókò bẹ́ẹ̀ni.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ ohun ọ̀ṣọ́, ohun ọ̀ṣọ́ tí mo máa ń wọ òun náà ni aago ìyẹn tí èbó Gẹ̀ẹ́sì, èbó, èbó mọ̀ àbí èdè Gẹ̀ẹ́sì mọ̀ sí wristwatch àti òrùka ìyẹn tí èdè Gẹ̀ẹ́sì àti èbó mọ̀ sí ring. Bẹ́ẹ̀ni àwọn ọ̀ṣọ́ tí mo máa ń wọ nìyẹn.

Ó máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé pẹ̀lú wípé kálukú ló ní àkókò tìẹ pẹ̀lú ayé tìẹ. Mi ò ní fi ayé àkókò ìgbésí ayé kí n fi ṣe iṣẹ́, mi ò ní lò ayé àkókò iṣẹ́ kí n fi ṣe ìgbésí ayé bí mo ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé nì yen.

Intímọ̀ máa ń wà nínú òṣìṣẹ́ tuntun ọ̀ún náà ni ìgboyà pẹ̀lú ayọ̀ ọkàn sí iṣẹ́ tó ṣe àti kó má ṣe iṣẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ kó dẹ̀ ló títọ́ kó dẹ̀ ló dodo. Àwọn intímọ̀ máa ń wà nínú òṣìṣẹ́ tuntun òún nìyẹn.

Ohun tí mo máa ń fún onítara ní ibi iṣẹ́, òun náà ni kí n fún un ní ìmọ̀ràn, kí n gbáa n'ímọ̀ràn, kíì dẹ̀ kí i nílọ̀ pẹ̀lú bó ṣe ń ṣe ìtara ní ibi iṣẹ́. Nítorí kò dára tó fún ibi iṣẹ́, ó lè fàkó bá fún ibi iṣẹ́ wa. Nítorí díẹ̀ yìí, mo máa ń fún un ní ìmọ̀ràn àti ìkìlọ̀.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máa ń ṣe ètò ńkan nítorí mo nífẹ̀ẹ́ sí gbogbo ńkan kí gbogbo ńkan wà déédéé létòlètò. Nítorí ìdí èyí, bẹ́ẹ̀ ni mo jẹ́ ẹnìkan tó máa ń ṣe ètò ńkan.

Bẹ́ẹ̀ni tí n bá jáde tí n bá mọ̀ ọ̀nà àbí tí n bá mọ ibi tí mò ń lọ, mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Bẹ́ẹ̀ni mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn nítorí idi eyìí. Bẹ́ẹ̀ni mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn.

Mi ò kí ń sábà lálàgbọn. Ìgbà tó kẹ́yìn tí mo ní àlá burúkú, ati ó ti jìnà gan àti má lé ní bí i ọdún mẹ́ẹ̀dógún sẹ́yìn. Nísìń, tí mo ti ní àlá burúkú sẹ́yìn bẹ́ẹ̀ ni, ó ti pẹ́ gaan àti lé ní ọdún mẹ́ẹ̀dógún báyìí bẹ́ẹ̀.

Mo máà ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ lórí bí a bá ṣe jọ ṣàdéhùn pé a ṣe pín ka tó jọ dá owó pọ̀. Bẹ́ẹ̀ ni bí lórí àdéhùn ni ẹni ó máa ṣe ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́. Bẹ́ẹ̀ ni mi ò kí ń yàdéhùn pẹ̀lú wọn o. Bẹ́ẹ̀ ni bí mo ṣe máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ ni ìyẹn mo máa ń pín lórí àdéhùn tí a bá jọ ní ká tó dówó pọ̀.

Mo máa ń pààrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀ pẹ̀lú wípé ìgbà mí màá máa ń gbọ́ orin. Ìgbà mí ṣì rí mo máa ń gbọ́ wàsì, bẹ́ẹ̀ ni ìgbà mí ṣì rí máa kàn fi sọ́kàn pé a, mo fẹ́ lọ parí iṣẹ́ yìí kí n ba lè ráyè àti kí n ba lè lákòókò fún àwọn ǹkan mìíràn bí mò ṣe máa ń pààrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀ nìyí.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí òde rí dáadáa dáadáa, bẹ́ẹ̀ni àwọn òde tí mo ti è lọ lọ́dún yìí ò ti pọ̀ rárá. Ó fẹ́ fojú jọ wípé òde méjì péré náà ni mo lọ. Mo lọ síbi ìgbéyàwó kan àti ìkómọ kan, bẹ́ẹ̀ni. Ṣó ní torí ìdí èyí, mo ti lọ sóde rí kó dá dáadáa gan pẹ̀lú òde sì máa ń dùn ó, bẹ́ẹ̀ni. Fẹ́nìtì ó bá ètí lọ kó gbìyànjú láti lọ sí òde bẹ́ẹ̀ni.

Rárá o, nígbà tí mo bá ń sùn mi ò kí ń hun ọ̀rùn, bẹ́ẹ̀ni àwọn ẹlòmí yóò mọ̀ yà wọ́n lẹ́nu pé, bọ̀ ní mo ṣe mọ̀ pé mi ò kí ń hun ọ̀rùn tí mo bá ń sùn. Àwon tó bá sún mọ́ mi nígbà tí mo bá ń sùn tí bá jí wọ́n máa ń sọ fún mi pé mi ò kí ń hun ọ̀rùn. Nítorí ìdí èyí bí mo ṣe mọ̀ nìyẹn wípé mi ò kí ń hun ọ̀rùn tí mo bá ń sùn. Rárá àti rárá mi ò kí ń hun ọ̀rùn tí mo bá ń sùn.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń wẹ̀. Nítorí ìwẹ̀ wíwẹ̀ ó jẹ́ ọ̀kan lára àwọn ìmọ́tótó ara tó ṣe pàtàkì jùlọ. Nítorí ìdí èyí, mo mọ bí a ti ń wẹ̀ dáadáa dáadáa gan pẹ̀lú mo ní fẹ́ kí n máa wẹ̀ gan ni, nítorí mo kórira ìdọ̀tí púpọ̀. Nítorí ìdí èyí, mo mọ bí a ti ń wẹ̀ bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń wẹ̀ dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù ilẹ̀ tí mo gbà yìí. Aṣọ òtútù wọ́n ò dọ́gbọ́n pọ̀ díẹ̀ ju àwọn ìlú mìíràn lọ. Nítorí ìdí èyí, mo ní aṣọ òtútù kí n má ba à le ní àìsàn tí àwọn òtútù ma ń fà. Nítorí ìdí èyí, mo ní aṣọ òtútù.

Rárá o, mi ò nífẹẹ láti máa lọ sí etí òkun o nítorí mi ò nífẹẹ láti máa súnmọ́ etí odò àbí etí òkun. Bẹ́ẹ̀ni aya mí máa ń já, mi ò ní gboyà dé ibẹ̀. Bẹ́ẹ̀ni àwọn Yorùbá náà ló ní tí Ọlọ́run bá ń ṣọ yàn kẹ́yàn náà máa ṣọ ara rẹ̀. Nítorí ìdí èyí, mi ò nífẹẹ sí láti máa lọ sí etí òkun àbí etí odò. Bẹ́ẹ̀ni mi ò nífẹẹ sí láti máa lọ sí etí òkun àbí etí odò.

Mo ma ń yanjù ìṣòro àwọn ẹ̀rọ ayára bí i àṣà bó ṣe yẹ kí ń yanjù wọn lọ́nà tó tọ́ àti lọ́nà tó yẹ. Bí mo ṣe máa ń yanjù àwọn ìṣòro ẹ̀rọ ayára bí i àṣà nìyẹn, mo máa ń yanjù wọn lọ́nà tó tọ́ àti lọ́nà tó yẹ.

Mi ò kórìíra ẹnì kankan, gbogbo ènìyàn ni mo fẹ́ràn àmọ́ àwọn tí mo fẹ́ràn jù òun náà ni àwọn mọ̀lẹ́bí mi bẹ́ẹ̀ni, àwọn mọ̀lẹ́bí mi, àwọn ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ni àti olólùfẹ́ mi, àwọn tí mo fẹ́ràn jù níyẹn, gbogbo wọn pátá ni mo fẹ́ràn.

Oríṣìíríṣìí nǹkan ló má ń mú mi rẹ́rìn. Ìgbà mí tí n bá wo eré ìdárayá, a mú mi rẹ́rìn. Ìyẹn tó túmọ̀ sí comedy. Ìgbà mí ṣire, nǹkan tí àwọn ènìyàn bá n ṣe, ó ma mú mi rẹ́rìn. Ìgbà isise àwọn ènìyàn àbí ìṣòro sí àwọn ènìyàn, ó ma n pa mí lẹ́rìn. Nítorí ìdí èyí, oríṣìíríṣìí nǹkan ló má ń mú mi rẹ́rìn.

Ìgbà tó kẹ́yìn tí mo lọ rí dókítà àtilé ní bí i ọdún kan sẹ́yìn, bẹ́ẹ̀ni, ìgbáyẹ́n ni mo lọ se àyẹ̀wò gbogbo àgọ́ ara mi. Ìgbà tó kẹ́yìn tí mo lọ rí dókítà nìyẹn, àtilé ní bí i ọdún kan sẹ́yìn tó kẹ́yìn tí mo lọ rí dókítà.

Rárá àti rárá mi ò fẹ́ràn láti wà nínú ooru, mi ò nífẹ̀ẹ́ ooru pàápàá rárá àti rárá mi ò fẹ́ràn láti wà nínú ooru. Bẹ́ẹ̀ni, àsìkò tí mo fẹ́ràn jù óun ní àsìkò òtútù, àsìkò ọyẹ́ àmọ́ àsìkò ooru mi ò nífẹ̀ẹ́ ṣi pàápàá tó. Nítorí ìdí èyí mi ò fẹ́ràn láti wà nínú ooru rárá àti rárá.

Èrò mí fún isẹ ọjọ́ iwájú ọ̀hun ni pé gbogbo isẹ tí mo bá n ṣe kí àwọn ènìyàn máa yọnu sí, kí àwọn oníbàárà máa fẹ́ràn rẹ àti kí àwọn olórí máa fẹ́ràn rẹ̀. Bẹ́ẹ̀ ni, kí ìṣẹ mi sì dára ju tàtẹ̀yìnwá lọ. Bẹ́ẹ̀ ni àwọn èrò mí nu fún isẹ ọjọ iwájú.

Bẹ́ẹ̀ni mo máa kọ̀wé pẹ̀lú ọwọ́, Beeni torí wípé wọ́n ṣe ti fi kọ́ wa láti kékeré Nítorí ìdí èyí, bẹ́ẹ̀ni mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Beeni mo maa n kowe pelu owo.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́ nítorí wípé àti ìgbà tí mo ti wà ní ọmọdé, ìyẹn tó túmọ̀ sí wípẹ́ àti kékeré mi, bẹ́ẹ̀ni òun ni mo ti ń gun kẹ̀kẹ́. Nítorí ìdí èyí, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́ dáadáa gan pẹ̀lú. Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́. Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́.

Mo má n pàrọ̀ ọkàn mi. Hmm bí mo ṣe má n pàrọ̀ ọkọ mi ni wípé tí n bá n ṣe nǹkan ọkàn mi tọ́kàn mi bá sọ fún mi pé kà í n tí mo n se yìí kò tọ́ àbí kò dáa tó, ín pàrọ̀ rẹ̀ ìn mo n se ǹkan tọ́kàn mi bá fẹ́. Bí mo se má n pàrọ̀ ọkàn mi nìyẹn. Bẹ́ẹ̀ni bí mo ṣe má n pàrọ̀ ọkàn mi nìyẹn.

Ìgbà mélòó tí ìsinmi oúnjẹ ọ̀sán mí gbà? Òhun náà ni wákàtí ọgbọ̀n ọgbọ̀n ọgbọ̀n ìṣẹ́jú sí wákàtí kan. Bẹ́ẹ̀ni, ìgbà tí ìsinmi oúnjẹ ọ̀sán mi gba niyen ọgbọ̀n ìṣẹ́jú sí wákàtí kan. Ìgbà tí òn isinmin oúnjẹ ọ̀sán mi gba òhun nìyẹn.

Mo ma ń dáhùn fóònù, bó ṣe yẹ kí n dáhùn fóònù ní ibi iṣẹ́ bẹ́ẹ̀ni, mo máa ń dáhùn fóònù lọ́nà tó tọ́ àti lọ́nà tó yẹ. Bó ṣe yẹ kí n dáhùn rẹ̀ níbi iṣẹ́, bẹ́ẹ̀ náà ni mo ṣe máa ń dáhùn rẹ̀ níbi iṣẹ́, bí mo ṣe máa ń dáhùn fóònù níbi iṣẹ́ nìyẹn.

Fóònù alágbèká tí mò ń lò, mò ń lò foònù alágbéká iPhone. Bẹ́ẹ̀ ni, fọ́ònù alágbéká iPhone, òhun ni mò ń lò nísìn yí. Mo tún máa ń lo, mo tún wa ní Android kékeré kan náà tí mò ń lò pẹ̀lú rẹ̀. Eyi hun jẹ́ Hawaii product. Bẹ́ẹ̀ ni, àwọn fóònù alágbeká tí mò ń lò nìyẹn.

Mo ma rántí àwọn ọ̀rọ̀ àṣínà mi nítorí mi ò kí ń gbàgbé irú àwọn ọ̀rọ̀ báyẹn. Bẹ́ẹ̀ni, mi ò kí ń sábà gbàgbé irú àwọn ọ̀rọ̀ báyẹn nítorí ìdí èyí bí mo ṣe máa rántí irú àwọn ọ̀rọ̀ yẹn nìyẹn nítorí mi ò kí ń gbàgbé wọn.

Oríṣìíríṣìí bàtà ni mo máa ń wọ. Mo máa ń wọ slippers, bẹ́ẹ̀ ni mo sì máa ń wọ kanfaasi, bẹ́ẹ̀ ni mo sì máa ń wọ crocs náà. Bẹ́ẹ̀ ni, oríṣìíríṣìí bàtà ni mo máa ń wọ. Ko s'eyi keyii Kò sé ìké ìnu bàtà tí n kì ń wọ, bẹ́ẹ̀ ni oríṣìíríṣìí bàtà ni mo máa ń wọ.

Mo máa ń fọ aṣọ ní gbogbo ọjọ́ ìsinmi tí mo bá wà n'ílé, bẹ́ẹ̀ni, àbí ọjọ́ tí n bá wà n'ílé tí mi ò lọ ib'iṣẹ́. Irú àwọn ọjọ́ tí mo máa ń fọṣọ nìyẹn, mi ò fẹ́ràn láti máa d'áṣọ jọ nítorí mo kó ìrira ìdọ̀tí. Nítorí ìdí èyí, àwọn aṣọ mi ò kí ń fi bẹ́ẹ̀ kún lẹ̀ kí n tó fọ̀ọ́. Nítorí ìdí èyí, gbogbo ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ ìsinmi, àbí ọjọ́ tí n bá wà nílé tí n ǹlọ ibiṣẹ́ ni mo máa ń fọ aṣọ.

Ìgbà ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí, òun náà ni ìgbà tí mo lọ gbá bọ́ọ̀lù bẹ́ẹ̀ni nígbà tá wà là lórí fídìì ní àwọn ará tá jó ń gbá bọ́ọ̀lù bá fò ló bá fẹsẹ̀ di mi lésẹ̀ ló bá dá mi ní ẹsẹ̀ bẹ́ẹ̀ni ara àwọn ìgbà ọmọdé mi tí mo rántí nìyẹn, nígbà tí mo lọ gbá bọ́ọ̀lù tún mo dá lésẹ̀ bẹ́ẹ̀ni ìgbà ọmọdé mi tí mo rántí nìyẹn.

Mo ma ńtọ́jú ara mi lọ́nà tó tọ́ àti lọ́nà tó yẹ pẹ̀lú kí ń ma wẹ̀ lásìkò, bẹ́ẹ̀ní kin sì máa fọnu lásìkò, kin máa jẹun lásìkò, kí ń tún máa sùn lásìkò gan. Pẹ̀lú bí mo ṣe máa ń tọ́jú ara mi nìyẹn o, bẹ́ẹ̀ni.

Bẹ́ẹ̀ni mo máa ń ka ìwé nítorí mo fẹ́ràn kí n máa ka ìwé lọ́pọ̀lọpọ̀. Mo nífẹ̀ẹ́ sí ìwé kíkà gan nítorí ìdí èyí, bẹ́ẹ̀ ni mo máa ń ka ìwé. Bẹ́ẹ̀ni mo máa ń ka ìwé nítorí mo nífẹ̀ẹ́ sí ìwé kíkà lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ ni mo máa ń ka ìwé.

Bẹ́ẹ̀ni mo ma ń wọ fìlà, bẹ́ẹ̀ni mo ma ń wọ fìlà. Ìgbà míì mo lè wọ fìlà abetíajá. Ìgbà míì mo lè wọ fìlà àwọn aláusa. Ìgbà míì sì re mo lè wọ fìlà èébò. Bẹ́ẹ̀ni iyẹn tí wọ́n ń pè ní pickup, bẹ́ẹ̀ni mo ma ń wọ fìlà oríṣiríṣi fìlà gan pẹ̀lú.

Ìlànà ìpolówó mi bẹ́ẹ̀ ni ohun ni kí ń mọ ta àbí kí ń mọ polówó. Ihun táwọn oníbàárà n fẹ́ bẹ́ẹ̀ni, kí ń máa mú ọ̀nà tí ń fi bá wọn yanjú ìṣòro wọn. Bẹ́ẹ̀ ni ohun ni ìlànà ìpolówó mi, ìlànà tí mò ń fi polówó àwọn ọjà mi nìyẹn.

Bátìrì fóònù mi máa ń pẹ́ gan an o, ó má a dúró pẹ́ gan an. Ìgbà mí, ó lè gbé mi ní òjò ọ̀kan láì chargii rẹ̀ bẹ́ẹ̀ni. Àmọ́, ó tún dá lórí bí mo bá ṣe lo fóònù náà sì, bí bátìrì náà ṣe máa ń pẹ́ tó bẹ́ẹ̀ni. Ìgbà mí ó lè gbé mi lóòjọ̀ kan kí n tó lè kí n tó tún kì í bọ̀nà, àmọ́ ó mọ́ pẹ́ mi gan an. Bátìrì fóònù mi sì dára púpọ̀.

Mo ma ń mura ipade silẹ, mo ma ń mura silẹ fun ipade pẹlu awon onibara ni bọsi to ati bọ ti yẹ pẹlu ki ń mura ọkà kalẹ. Bẹẹni ki ń ṣe ṣeto gbogbo ti wọn fẹ pẹlu fun ipade naa bi mo ṣe ma ń mura ipade silẹ pẹlu awon onibara ni niyẹn.

Mo máa ń ṣètò àwọn ìmẹ́ẹ̀lì mi bó ṣe yẹ kí n ṣètò wọ́n. Bẹ́ẹ̀ ni bi mó ṣe máa ń ṣètò àwọn ìmẹ́ẹ̀lì mi nìyẹn. Mo máa ń ṣètò wọ́n lọ́nà tó tọ́ àti lọ́nà tó yẹ, bí mo ṣe máa ń ṣètò wọ́n nìyẹn.

Mo máa ń gbọ́ oríṣiríṣi nǹkan nígbà tí mo bá wà nínú ọkọ̀. Ìgbà mí ì mo lé máa gbọ́ orin bẹ́ẹ̀ ni, ìgbà mí ì sì re mo sì lé máa gbọ́ wàásí bẹ́ẹ̀ ni, ìgbà mí ì sì àti ń kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìgbà mí ì sì re mi ò ní gbọ̀ ǹkan kan rárá àbí kí n máa gbọ́ radíò bẹ́ẹ̀ni. Àwọn tí mo máa ń gbọ́ nìyẹn tí mo bá wà nínú ọkọ̀

Mo ma n ṣe àkópò fún ìrìnàjò lọ́nà tó tọ́ àti lọ́nà tó yẹ bẹ́ẹ̀ni, mo ma n ṣe àkópò fún ìrìnàjò bó ṣe yẹ kí n ṣe àkópò fún ìrìnàjò bí mo ṣe ma n ṣe àkópò fún ìrìnàjò iyẹn lọ́nà tó tọ́ àti lọ́nà tó yẹ.

Ìgbádùn mi oun naa ni kí n jókòó, kí n sinmi, kí n má jẹun, kí n sì má wò tẹlifíṣànni bẹ́ẹ̀ni, àbí kí n má wò eré ìdárayá lórí tẹlifíṣànni, àbí lórí fóònù mi, àbí kí n jókòó kí n dubúlẹ̀ kí n sì má tẹ fóònù. Àwọn ìgbádùn mi nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ dáadáa dáadáa nítorí mo ní ìfẹ́ sí àti maa jeun nítorí ìdí èyíi mo mọ̀ bí a ti ń se oúnjẹ orísìírísìí oúnjẹ dẹni mo mọ̀ bí a ti ń se pẹ̀lú bíi irú bíi ìrẹsì, àmàlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí ìdí èyíi mo mọ̀ bí a ti ń se oúnjẹ.

Mo ma ń dáàbòbò ààyè ìkòkò mi lórí internet pẹ̀lú kí nmo má fi password sí gbogbo ìhin tí nbá fẹ́ kí àwọn èèyàn rí, bẹ́ẹ̀ ni kí n si máa fi ohun táwọn èèyàn bá òun tí mo bá fẹ́ kàwé rí kí n má fi pa mọ́, bẹ́ẹ̀ ni mo sí máa ń dáàbòbò àwọn ìkòkò mi lórí internet nu.

Ó máa ń kojú àwọn ìṣòro mi ní ibi iṣẹ́ pẹ̀lú kí ń wá ọ̀nà àbáyọ tó dá tó péye lórí àwọn ìṣòro tí mo bá kojú ní ibi iṣẹ́. Bẹ́ẹ̀ni, bi mo ṣe máa ń kojú àwọn ìṣòro tí mo bá ní ni ibi iṣẹ́ nìyẹn, ọ̀nà àbáyọ ní mo máa wá lórí àwọn ìṣòro tí mo bá kojú ní ibi iṣẹ́.

Ohun mímu tí mo fẹ́ràn jù, òun náà ni omi. Nítorí omi ń sàǹfààní púpọ̀ lára. Nítorí ìdí èyí, òun ni ohun mímu tí mo fẹ́ràn jù. Mo fẹ́ràn àwọn ohun mímu mìíràn náà o, bí i àwọn pepusi, kòkakola, nkànkàn. Àmọ́ ohun mímu tí mo fẹ́ràn jù, òun náà ni omi. Bẹ́ẹ̀ni, wọ́tà. Òun ni ohun mímu tí mo fẹ́ràn jù.

Àkókò tí mo máa ń lọ sùn, ìgbà mí mo lè lọ sùn ni aago mẹ́sàn, ìgbà mí aago mẹ́wàá, ìgbà mí aago mẹ́jọ. Orun sí sùn mi ó dá lórí bó bá ṣe rẹ̀ mí sí, àbí tí mo bá ṣe ṣiṣẹ́ tó ní ibi iṣẹ́ sí. Bẹ́ẹ̀ ni tí n bá ṣiṣẹ́ kárakára ní ibi iṣẹ́, mo máa tètè sun. Àmọ́ tí n bá ṣe wàhálà púpọ̀ ní ibi iṣẹ́, mo máa ń pẹ́ sun. Bẹ́ẹ̀ ni, torí ìdí eyì, ìgbà mí mo lè sun ní aago mẹ́sàn, ìgbà mí aago mẹ́wàá, ìgbà mí aago méje, ìgbà mí aago mẹ́jọ.

Aa wùmí tí mo bá fẹ́ lọ sí ìsinmin kí n kúrò ní ìlú Nàìjíríà, kí n lọ sí ìlú orílẹ̀ èdè mìíràn, bẹ́ẹ̀ni irú bí Dubai àbí Paris àbí, abí Monaco bẹ́ẹ̀ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lo irù awon ilu hun lo wú mí láti lọ ṣe ìsinmin bẹ́ẹ̀ni.

Mo máà ń jí ní òwúrọ̀ tí àláàmù tí mo bá ṣẹ́ti bá ti dùn ìgbà mí. Ìrun tó máa ń pẹ́ láàrọ̀ kùtùkùtù ìyẹn ìrun àsùbá. Tí mo bá ti gbọ́ pé wọ́n ti ń pé irun ìgbà yẹn ni màhájì, màá lọ kí wọ́n má dẹ̀ ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe, má dẹ̀ múra. Ibi iṣẹ́ náà bí mo ṣe máa ń jí ní òwúrọ̀ yẹn lẹ́yìn ìgbà tí Elédùmarè bá ti jí mi rèé.

Bẹ́ẹ̀ni mo máa ń pa owó ní ìpamọ́. Bẹ́ẹ̀ni mo máa ń pa owó pamọ́ nítorí ó ṣe kókó kí èèyàn máa fi owó pamọ́. Nítorí kí ì ṣe nítorí ọjọ́ oní, nítorí ọjọ́ ọ̀la ni, nítorí ìdí èyí mo máa ń pa owó pamọ́.

Ìgbà mélòó ni o má ń wo ojú àwòrán lójoójúmọ́? Ìgbà mí ì mo lè wo ojú àwòrán lẹ́ẹ̀kan. Ìgbà míi, mo lè wo ojú àwòrán lẹ́ẹ̀mejì lójoójúmọ́. Iye ìgbà tí mo má n wo àwòrán nìyẹn lójoójúmọ́.

Rárá o, mi tí ì fun ní ẹ̀jẹ̀ rí rárá, àti rárá mi tí ì fun ní ẹ̀jẹ̀ rí. Ẹ̀jẹ̀ mélòó ló wà lára mi tẹ́lẹ̀ tí màá tó mọ̀ fún yàn. Rárá àti rárá, mi ò tí ì fun ní ẹ̀jẹ̀ rí rárá àti rárá.

Bẹ́ẹ̀ni, mo máa ń sáré. Bẹ́ẹ̀ni, mo máa ń sáré nítorí eré sísá ò dáa fún àgbàrá gán. Nítorí idíẹ̀ yìí, mo máa ń sáré. Bẹ́ẹ̀ni, mo máa ń sáré. Mo sì mọ eré sá dáadáa. Bẹ́ẹ̀ni, mo máa ń sáré.

Mo ma n ṣe ìdúnadúrà lọnà tó tọ́ àti bo ti yẹ. Mo ma n ṣe ìdúnadúrà pẹ̀lú wípé ẹni tí mo n ṣe ìdúnadúrà pẹ̀lú yóò sanfàní, èmi náà ó sì sanfàní níbẹ̀. Bí mo ṣe ma n ṣe ìdúnadúrà mi nìyẹn. Bẹ́ẹ̀ni, bí mo ṣe ma n ṣe ìdúnadúrà nìyẹn.

Mo ti pàdé, mo pàdé àwọn ọ̀rẹ́ mi nísinsìnyí. Ó ti lé ní ọ̀sẹ̀ kan sẹ́yìn bẹ́ẹ̀ ni. Ìgbà tó gbẹ̀yìn tí mo pàdé àwọn ọ̀rẹ́ mi nìyẹn bẹ́ẹ̀ ni. Ti lé ní bíi ọ̀sẹ̀ kan sẹ́yìn ìgbà tó gbẹ̀yìn tí mo pàdé, tó kẹ́yìn tí mo pàdé àwọn ọ̀rẹ́ mi.

Gbogbo orin ni mo fẹ́ràn gbọ́. Mi ò láyò orin tí mo fẹ́ràn gbọ́. Gbogbo orin pátápátá ni mo fẹ́ràn gbọ́. Bẹ́ẹ̀ni, àti fújì àti àpàlà àti àwọn orin ìgbàlódé, gbogbo ẹ̀ pátá ni mo fẹ́ràn gbọ́. Bẹ́ẹ̀ni, gbogbo ẹ̀pátá ni mo fẹ́ràn gbọ́.

Ètò ìdárayá mi bàwò ló ṣe rí. Ètò ìdárayá mi dára gan, ó dẹ̀ dára púpọ̀. Bẹ́ẹ̀ ni, ètò ìdárayá mi ó dára gan, ó dẹ̀ dára púpọ̀. Ètò ìdárayá mi ó dára gan, ó dẹ̀ dára púpọ̀.

Àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi, òun náà ni bí n o ṣe parí iṣẹ́ kan àbí ìṣòro kan tó bá wà ní ibi iṣẹ́ bí òun ṣe kojú rẹ̀ lọ́nà tó tọ́ àti lọ́nà tó yẹ. Irú wọn ni àwọn ìdájúkọ tó wà ní ibi iṣẹ́ mi.

Oṣù kejì nínú gbogbo ọdún, òhun ni mo fẹ́ràn jù. Bẹ́ẹ̀ni, oṣù kejì nínú gbogbo ọdún, òhun ni mo fẹ́ràn jù. Èyun tó tún mọ̀ sí Fẹbúárì, oṣù kejì tí àwọn èèbó àbí àwọn èdè gẹ̀ẹ́sì mọ̀ sí February. Òhun ni mo fẹ́ràn jù nínú ọdún.

Àwọn ohun èlò tó se pàtàkì jù ní ibi iṣẹ́ mi, ohun náà ni àkọ́kọ́ ni kọ̀npútà bẹ́ẹ̀ni, lẹ́yìn kọ̀npútà ohun náà ní kejì náà ni masíìnì bẹ́ẹ̀ni àwọn táa fi ń, táa fi ń ṣètò àwọn ọjà wa, àwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwọn tẹ́, àwọn, àwọn ohun èlò, ohun tó wà tó pàtàkì ní ibi iṣẹ́ wa pọ̀ gan o bẹ́ẹ̀ni.

Rárá o, mi ò kí n pàdé àwọn afọjú sun Twitter mi rara àti rara. Mi ò kín pàdé wọn rara àti rara.

Ó ti pẹ́, ọ̀sẹ̀ tó kọjá ni mo lọ sí ilé oúnjẹ gbẹ̀yìn nítorí mo má n dáná gan an. Mo mọ̀ọ́ n dáná oúnjẹ tí mo ń jẹ nítorí mo fẹ́ràn láti mọ̀ dáná. Àmọ́ lọ́sẹ̀ tó kọjá ni mo lọ sí ilé oúnjẹ gbẹ̀yìn.

Kò sí ibi tí mi ò ti kí n ra nǹkan. Mo le ra nǹkan ní ilé ìtajà tó wà ní ẹ̀gbẹ́ ilé wa. Ìgbà mi mò lè lọ sí ọjà, ìgbà mi mò lè ra ní ọ̀nláínì, ìgbà mi sì rè mò lè lọ súpámákẹ̀tì kí n lọ ra nǹkan tí mo fẹ́ rà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn dáadáa. Bẹ́ẹ̀ni, mo máa ń ka àdéhùn dáadáa. Nítorí àdéhùn rẹ̀ àlkàwá nìní tí èèyàn gbọdọ̀ mú sẹ. Nítorí ìdí èyí, mo máa ń ka àwọn àdéhùn dáadáa dáadáa.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn olórí iṣẹ́ mi ó dára gan gan gan gan bẹ́ẹ̀ ni. Nítorí mo máa ń ṣe ṣẹ́ mi bó ṣe yẹ kí n ṣe, nítorí ìdí èyí àwọn olórí iṣẹ́ mi wọ́n fẹ́ràn mi gan. Wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ sí bí mo ṣe ń ṣíṣe, nítorí ìdí èyí ìbáṣepọ̀ àárín wa ó dára púpọ̀.

Omi tí mo máa ń mu lójoojúmọ́ á pọ̀ tó lítà mẹ́ta bẹ́ẹ̀ ni tàbí jù bẹ́ẹ̀ lọ. Èmi fẹ́ràn sí láti máa mu omi gan an nítorí omi sánfààní púpọ̀ lára. Nítorí ìdí èyí omi tí mo máa ń mu lójoojúmọ́ á pọ̀ tó lítà mẹ́wàá tàbí jù bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora bo ara mi nígbà tí mo bá sùn. Tí n bá lo aṣọ ìbora, ìgbà mí mo le lo blanket, ìgbà mí sì ré mo lè lo duvet. Àmọ́ mo ṣà gbọdọ̀ fi ń kan bo ara kí n tó sùn. Bẹ́ẹ̀ ni màá lo aṣọ ìbora bo ara kí n tó sùn.

Bẹ́ẹ̀ni mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí, bẹ́ẹ̀ni ó yára ó sì dá púpọ̀, bẹ́ẹ̀ni kò sì ní wàhálà nú púpọ̀, kò sí àwọn wàhálà hold up lọ́nà, tó ti rìn yí ò mú lọ, bẹ́ẹ̀ni mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí.

Mo ma n ran àwọn ènìyàn lówó pẹ̀lú kí n máa bá wọn bí ya bùkátà wọn bẹ́ẹ̀ ni ní wò ń ba agbára mi bẹ́ẹ̀ tàbí kí n sèránlọ́wọ́ fún wọn níwọ̀n ba agbára mi bẹ́ẹ̀ ni mó ṣe ma n ran àwọn ènìyàn lówó nìyẹn.

Ohun tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan, òun ni tí mo bá ti jí, mo gbọ́dọ̀ kírun, tí bá dẹ̀ tí kírun tan, máa dẹ̀ ṣàdúrà fún òlórun. Bí bá ti ṣàdúrà fún òlórun, màá ka qùráínì díẹ̀. Ohun tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan nìyẹn bẹ́ẹ̀ ni.

Ìn tí mo má n ṣe láti tayọ síra àwọn alábáṣiṣẹ́pọ̀ mi, òun náà ni kí n ṣiṣẹ́ mi déédéé kí n sì ṣiṣẹ́ mi lásíko. Ounn tí mo má n ṣe nìyẹn tí mo fi má ń tayọ síra àwọn alábáṣiṣẹ́pọ̀ mi.

Rárá àti rárá mi ò fẹ́ràn kíkọrin, mi ò fẹ́ràn láti má a kọrin. Mo nífẹsí orin ó ṣùgbọ́n mi fẹ́ràn láti máa kọrin nítorí idi eyìí èsì mi fún ìbéèrè yìí, òun ni rárá àti rárá mi ò fẹ́ràn kíkọrin.

Bí mo ṣe máa yan àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi, òhun ni lórí bí wọ́n bá ṣe fẹ́ràn iṣẹ́ náà tó bí wọ́n bá ṣe ní ìmọ̀ nípa iṣẹ́ náà. Bí mo ṣe máa yan àwọn alábáṣiṣẹ́pọ̀ mi yii Pẹ̀lú bí wọ́n bá ṣe dàǹgájíá sí i, bí mo ṣe máa n yan àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi nìyẹn.

Bẹ́ẹ̀ni mo máà ń se àtúnlo nǹkan lópin ìgbà tí nǹkan náà bá sì dára. Tó bá sì wúlò mo ma se àtúnlò rè torí ìdí èyí. Esinmi fún ìbéèrè yí òun ni. Bẹ́ẹ̀ni mo máà ń se àtúnlo nǹkan.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Tí bàá rí nǹkan tí mo fẹ́ràn lórí Íńtánẹ́ẹ̀tì tó dẹ́ẹ̀wù mi, màá bá ẹni tó pòṣi ẹ sọ̀rọ̀, màá dẹ̀ rà á láti ọwọ́ rẹ̀ torí ìdí èyí. Bẹ́ẹ̀ni, mo ma ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì.

Oun tí mo máa ń ṣe ní aṣàlẹ̀ ọ̀ún náà ni tí mo bá ti dé láti ibi iṣẹ́ tí mo bẹ̀rù, tí mo wọ̀ lọ ibi iṣẹ́ kalẹ̀ tán, màá wẹ̀, màá kírun, báti kírun tán, màá jẹun, tí mo bá ti jẹun tán, n o wá tẹ fóònù fúngbà díẹ̀ kí n tó lọ sùn. Àwọn ǹkan tí n o n ṣe ní aṣàlẹ̀ nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Nígbà mī ta bá fẹ́ gbaṣẹ́ àbí ta bá fẹ́ waṣẹ́ lẹ́tà ni mo máa ń kọ. Nítorí ìdí èyí bẹ́ẹ̀ ni mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi, wù mí ràn ni àwọn ìmọ̀ tí yóò mú mi mọṣẹ́ sí dáadáa tí ó sì mú mi mọṣẹ ju àwọn tí àjọ ń ṣiṣẹ́ lọ bẹ́ẹ̀ni. Irú àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi nìyẹn.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi, bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi. Nítorí pínpín oúnjẹ ó máa ń fa oore sórí oúnjẹ àbí inú oúnjẹ tí ẹeyan bá fẹ́ jẹ. Nítorí ìdí èyí bẹ́ẹ̀ ni mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi.

Mo ma ń bá awon oníbàárà mi sọ̀rọ̀ pẹ̀lú ohùn tutù, ìwà tutù àti ìwà ìrẹ̀le. Mo máa ń bá won sọ̀rọ̀ lédè tí won fẹ́ran àti èdè tí won gbọ́. Bẹ́ẹ̀nì, tó bá dé je ìsọ̀rọ̀ kankan ló wà n lẹ́, màá bá won sọ̀rọ̀ lọ́nà ta fì yanjú ẹ̀. Bí mo ṣe máa ń bá awon oníbàárà mi sọ̀rọ̀ nìyẹn.

Ìgbà tó kẹ́yìn tí mo rìn ìrìn àjò fún iṣẹ́ àti lé níbi oṣù mẹ́ta sí ìsinsẹ́yìn, bẹ́ẹ̀ni oṣù mẹ́ta sẹ́yìn ni ó kẹ́yìn tí mo rìn ìrìn àjò fún ibi iṣẹ́. A lọ̀lú mìíràn fún iṣẹ́ ni bẹ́ẹ̀ni, ọlọ́run sí bàwá ṣe a yanju iṣẹ́ náà bó ti tọ́ àti bó ti yẹ, bẹ́ẹ̀ni n o àti lé ní oṣù mẹ́ta tí mo rìn ìrìn àjò fún iṣẹ́ gbẹ̀yìn.

Oríṣiríṣi ounje ni mo máa ń jẹ ní ọ̀sán. Ìgbà mí mú le mú gààrí, ìgbà mí mú le jẹ ìrẹsì, ìgbà mí mú le jẹ àmàlà, ìgbà mí sì re mo le jẹ túwó, ìgbà mí sì re mo le jẹ snacks eyinhùn àwọn buns, eggroll, biscuits àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nítorí dì é yí oríṣiríṣi ounje ni mo máa ń jẹ lọ́sàn.